Ṣé etí mi dára? Àá bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni etí mi dára dáadáa, dáadáa. Etí mi dára fún gbígbọ́ràn, fi láti fi gbọ́ ọ̀rọ̀ tí láyíká mi tí wọ́n bá sọ̀rọ̀, ó dára láti fi gbọ́ ọ̀rọ̀ dáadáa. Etí mi dẹ̀ dára torí gbogbo ìgbà náà ni mo máa ń tọ́jú rẹ̀, tí mo máa ń fọ, tí mo bá ti wẹ̀, màá fọ, tí mo bá ti wẹ̀ tán màá nùnu tí ó fi máa gbẹ, tí omi kankan ò fi ní ráyè dé ibibẹ̀. Tí mo bá ti wá nù tán, tí mo bá ti, ti ṣe tán tí mi ṣe kankan màá wá àwọn òwú àti ìgbálẹ̀ tàbí kíni tí àwọn olóyìnbo tà tí wọ́n ń pè ní cotton bud, màá fi nu inú etí, màá fi nu gbogbo àwọn ìdọ̀tí tó wà nínú etí mi dáadáa kí nǹkan tí à ń pè ní àrùn àbí àìsàn kankan kó má ba wọ inú etí mi. Iyẹn mú kí etí mi wá dára, ó mú kí etí mi kó dára kó wà ní pípé.

Kí ni mo máa ń ṣe nígbà tí mo bá ń sín? Ehh, ohun tí mo bá ń ṣe tí-- nígbà tí mo bá ń sín ni mo máa ń ṣàkí, mo máa ń tọ́jú ara mi. Tí mo bá ti ṣe akiyesí ta tí mo rí pé mò ń sín, màá wá àwọn nǹkan tí màá lò tí sínsín yẹn fi máa dínkù. Àkọ́kọ́ náà tí bàá ti ń sín, màá rí pé mo bo imú mi pẹ̀lú aṣọ tí a ń pè ní handkerchief, kí má ba fi kó ran àwọn tó wà láyíká mi. Tí mo bá ti ṣe yẹn, màá wá robu, màá fi ra. Tí mo bá rí pé kì í pọ̀jú bẹ́ẹ̀ lọ tí ó yọ kàtà tó fẹ́ farapẹ́ kàtà, màá wá òògùn tí màá lò sí imú mi. Tí màá abi àwọn nǹkan tí màá lò láti fi ra imú mi kí sínsín yẹn ba fi lè dínkù. Torí tí sínsín yẹn bá ti pọ̀jù, ó lè fa nǹkan mìíràn sí imú tàbí sí ago ára. Torí imú ni àtẹnu là fi ń mí ta fi ń fa oxygen sínú. O máa rí pé mo tọ́jú rẹ̀ dáadáa. Àwọn nǹkan tí mo máa ń ṣe ni pé mo máa ń ṣe ìtọ́jú rẹ̀, imú mi tí mo bá ti rí pé mò ń sín.

Ṣé mo máa ń wọ ìbòòrùn? Bẹ́ẹ̀ni mo máa n wọ, bẹ́ẹ̀ni mo máa ń wọ ìbòòrùn àmọ́ kì í ṣe gbogbo ìgbà ni mo máa ń wọ ìbòòrùn. Àwọn ìgbà tí mo máa ń wọ ìbòòrùn ni kójú ìgbà tí ó bá rẹ mí, tí ó bá rẹ ara mi. N tó dé lẹ̀ mú kí ó rẹ ara mi ni tí òtútù bá ti pọ̀jù, tí a bá ti wà ní àsìkò òjò tàbí tí a wà ní àsìkò ọyẹ́ tí ọyẹ́ máa ń mú. Àwọn ìgbà yẹn ni mo máa ń lo ìbòòrùn tí màá lò láti fi bo ọrùn mi kí òtútù má bá à fẹ́ wọlé, màá fi bo àyà mi, màá fi bo àwọn ibi tí aṣọ bá ń bò ní ara mi tàbí kí n fi bo ara mi tí mo bá wà nínú ilé. Àwọn ìgbà yẹn ni mo máa ń lo ìbòòrùn láti má fi lè jẹ́ kí òtútù kí ó mú mi wọ inú ara. Tí òtútù yẹn bá ti pọ̀jù kó má bá fà àìsàn sí mi lára. Àwọn ìgbà yẹn ni mo máa ń wọ ìbòòrù.

Ṣé mo fẹ́ràn jiyàn? Rárá o, mi ò fẹ́ràn jiyàn. Mi ò fẹ́ràn láti máa jiyàn rárá, rárá, rárá. Tí mó bá rí pé ìjiyàn bá ti ń pọ̀ jú ohún tí mo le ṣe lọ, màá pàtì ni. Torí àwọn ìjiyàn má ń tí ó bá ti di tánfálọ́ tánfábò, ó lè mú ìjà lọ́wọ́. Ẹni tó bá dẹ̀ tí máa mú ìjà lọ́wọ́, mo máa yẹra fún gídií gàn ni. Toórí ìjà ò dára. Mi ò dẹ̀ fẹ́ràn láti jà. Árá wọn tó dẹ̀ dé mú ìjà wa náà ni ìjiyàn. Torí ẹ ni mi ò fi fẹ́ràn láti máa jiyàn. Mó kórìíra rẹ̀ ìjiyàn.

Báwo ni mo ṣe máa ń mú àwọn èrò tuntun wá? Ehn, bí mo ṣe máa ń mú àwọn èrò tuntun wá ni sí ọkàn mi ni tí mo bá ti rí nǹkan tí ó rú mi lójú tàbí tí ó yà mí lẹ́nu, màá fàsẹ́yìn, màá wò ó jẹ, màá jókòó, màá wò ó pé bó ni wí, báwo ni kí nì ṣe rí, báwo lo ṣe jẹ́ báyìí. Màá wò ó pé kí ni mo lè ṣe, kí ni mo lè wò ó tí màá rí pé kò yé mi, màá wá ìmọ̀ lọ sí orí Íńtánẹ́ẹ̀tì láti yẹ̀ wò ó, láti wá ìmọ̀ kún kí òye rẹ̀ bá lè yé mi. Màá dẹ́rìí pé mo wá ìwé àti báírò láti kọ wọn sílẹ̀ kí n bá tún lè tún yẹ̀ wò ó ní kíákíá tí kò bá yé mi. Ìyẹn jẹ́ ara àwọn èlò bí mo ṣe máa ń mú èrò tuntun wá. Tí mo bá ti wá rí èrò tuntun yẹn, màá wá mu, màá fi sí i ṣe kí ó bá lè yé mi dájúdájú pé àwọn èrò tí mo mú wá yẹn pé ó ṣiṣẹ́ fún mi. Báyẹn ni mo ṣe máa ń mú èrò.

Irú ẹ̀bùn wo ni mo fẹ́ràn fún àwọn ènìyàn? À, ẹ̀bùn tí ó ṣe kókó jù tí a le fún èyàn náà kò ju owó lọ. Owó náà ni tàbí àwọn ohun kan tí owó bá lè rà fún ènìyàn. Torí ohun tó fi lè mú kí n fún yàn ní ẹ̀bùn ni boya ti èyàn bá n ṣe ìnáwó tàbí tí ìnáwó, bíi irú ìnáwó ọjọ́ ìbí, ìnáwó ìgbéyàwó, ìnáwó ìṣílé, ìnáwó òkú. Torí oríṣìíríṣìí ìnáwó leyan lè ṣe tí a fi fún yan lẹ́bùn tàbí tó bá n ṣe ọjọ́ ìbí. Irú àwọn ẹ̀bùn tí a lè fún wọn lọ́jọ́ ìbí, kò jù aṣọ tàbí kí a ṣe kéèkì, dòdò òyìnbó ká ṣe fún. Tó bá dẹ̀ jẹ́ pé tí ìgbéyàwó ni, a máa ra ẹ̀bùn bí àwọn ohun èlò tí wọ́n lè máa lò nínú ilé bí electronics, ẹ, bí electronics wọn lè máa rí lò. Tó bá dẹ̀ jẹ́ pé graduation ni, a ra ẹ̀bùn àwọn nǹkan tí owó bá lè rà, a rà fún wọn, ooo, irú ẹ tàbí tó bá dẹ̀ jẹ́ pé ẹ̀bùn ọjọ́ ìbí náà, a lè ra ago, a lè ra bàtà. Kọ ṣé èyí tí mi o lè fún yan. Àmọ́ èyí tó ṣe kókó tí mo fẹ́ràn jù láti fún yàn náà, òun náà kò ju ẹ̀bùn tí owó bá lè rà lọ. Òun ni mo máa ń fẹ́ràn láti máa fún àwọn èyàn.

Ẹ ṣé mo ní ètò láti fẹ iṣẹ́ mi sí ìlú mìíràn? Bẹ́ẹ̀ni, mo ní ètò, mo ní ètò yẹn láti fẹ iṣẹ́ mi lọ sí ìlú mìíràn. Àwọn iṣẹ́ tí mo fi n, tí mo fi ń ran, èyí tí mo, iṣẹ́ òfin tí mo ń ṣe lọ́wọ́, àwọn nǹkan kan wà tí ó ti fẹ lọ sí ìlú mìíràn, tó jẹ́ pé mo ti ní àwọn olùbárà ní ìlú mìíràn, tí ó jẹ́ pé tí wọ́n bá ti nílò àwọn ohun ọ̀sìn tàbí àwọn ohun oko tí mo ní, mà á kó wọn dání, mà á tàbí kí n wá, ẹ́ẹ́ mọ́tò, ọkọ̀ arìnrìn àjò tó bá ń lọ sí bi ibẹ̀ tí mà á fi fi ránṣẹ́ sí wọn kí wọ́n bá lè gbà. Bẹ́ẹ̀ni àwọn nǹkan tí mo ń ṣe, àmọ́ ní èrò ọjọ́ iwájú pẹ̀lú bí i nǹkan ṣe ń lọ dáradára tí owó bá wà, mà á rí pé mo tún fẹ́ lọ sí àwọn ìlú mìíràn tó wà ní àyíká mi dáradára.

Ṣé mo máa ń pa owó pamọ́? À, bẹ́ẹ̀ni. Dáradára ní gbogbo ìgbà ni mo máa ń pa owó pamọ́. Ó ṣe owó pípa mọ́ ṣe kókó, ó ṣe pàtàkì ní ìgbà ayé tí a wà níìsín torí owó pípa mọ́ ọ ṣe kókó èèyàn a le fi ṣe òwò dáadáa. Ọ̀nà dẹ́pọ̀ tí mo fi máa ń pa owó pamọ́, tí mo bá rí pé owó yẹn ò tí pọ̀, màá kó pamọ́ sí inú ilé fúnra mi. Tí ó bá yipo owó tó wà ní àtọwọ́dọ́wọ́ ni màá kó pamọ́. Tí mo bá ti rí pé ó ti pọ̀ tí ayé rẹ̀ yọ̀, màá kó o lọ sí ilé ìfowópamọ́ kí torí ibẹ̀ ni ó dára jù tó pamọ́ dáadáa láti fi owó pamọ́. Tàbí tí màá dẹ̀ rí pé mo ti nílò rẹ̀ láti ra nǹkan, màá lọ gba. Àwọn bí mo ṣe máa ń pa owó mi pamọ́ nìyẹn. Ni ayé àtijọ́ ni a máa ń lo ohun tí a ń pè ní kóló láti kó owó pamọ́ àmọ́ ní ayé ìsìn tí a wà tí ohun gbogbo ti di òǹwà làjú, ilé ìfowópamọ́, ibẹ̀ ni mo máa ń fi àwọn owó mi pamọ́ sí.

Ṣé ó rọrùn fún mi láti dárí àwọn ènìyàn jì? Rárá, ó rọrùn torí Olúwa ló ni ìdáríjì. A ń dáríjì ọmọ ẹ̀yàn Ọlọ́run tí ó dẹ̀ n áṣẹ Ọlọ́run tí ó dẹ̀ ń dáríjì wá. Kí wá ni titi tí èmi tí mo jẹ́ ènìyàn láti dáríjì àwọn èyàn. Ó rọrùn fún mi, ó tún wá jája ìjọ irú ẹ̀ṣẹ̀ tí ènìyàn le ṣe sí mi, tàbí irú ìwà tí ènìyàn wù sí mi kó tó lè dí pé màá dáríjì ó. Àmọ́ ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni tí àwọn ẹ̀eyan bá ṣẹ̀ mí tí máa fojú fo, tí màá dáríjì wọ́n kí a bá lè rí Eniyan ẹ̀ bá ṣeré. Ẹ̀hẹ́n àwọn ìgbà yẹn ni mo máa ń dáríjì torí ẹ̀ṣẹ̀ náà níná kí èèyàn máa di ọmọ ẹni kejì rẹ̀ sí inú. So mo máa ń fún ràmì láàyè, mo máa ń jẹ́ kó rọrùn fún mi láti dáríjì àwọn ènìyàn tí mo bá rí pé wọ́n ṣẹ̀ mí.

Àkókò mélòó ni mo sì tó ago ìjí mi? Ago ìjí tí mo máa ń lò náà ni eléyii ti eleyinbò pè ní alámù. Àkókò ago márùn-ún ni mo, ago márùn-ún àbọ̀ ni mo fi sí i. Ìgbà mí ma jẹ́ kó jẹ́ ago mẹ́fà àárọ̀ ìdájí. Ẹ̀, ìgbà yẹn ni mo fi ago ìjí mi sí. Tí ó bá dẹ̀ tí di ìgbà yẹn ni alámù mi, ó máa dún. Ó máa dún ni, ọ̀ le máa dún bí ẹẹ́mẹ́ta. Torí ìgbà mí wà tí oorun máa wọra. Àmọ́ mo ti ṣe sí i pé kó dún ní ẹẹ́mẹta. Tí ó bá ti dún, ẹ̀yin ìgbà yẹn ni mà á jí, mà á le fi ṣe àwọn nǹkan tí mo fẹ́ ṣe. Àmọ́ ijo tó bá ti di bíi ru ojo tí mi bá lọ síbi nkankan, tí mo lọ síbi kankan, ago tí mo máa ń fi ago ìjí mi sí, mo máa jẹ́ kó ọ pé dáadáa. Àmọ́ tó bá ti di bí ọjọ́ iṣẹ́ bí ago márùn-ún àbọ̀, òun ni mo máa ń fi ago ìjí mi sí. Ó dà, mà á le tètè jí kí n bá lè tètè ṣe gbogbo àwọn nǹkan tí mo fẹ́ ṣe kí n ma bá pẹ́ dé ibi iṣẹ́.

Ah, ṣé mo máa ń gbé àpò ẹ̀yìn? Bẹ́ẹ̀ni, mo máa ń gbé àpò ẹ̀yìn tí mo bá ti ní òde tàbí ibi tí mo ń lọ, pàápàá ní ọjọ́ ìbí iṣẹ́ náà àti àwọn ìgbà tí mo bá rìnrìn àjò. Mo máa ń gbé àpò ẹ̀yìn dání. Ìwọ̀n ìyẹn tí mo bá ń lọ síbi iṣẹ́, ibẹ̀ ni mo máa ń gbé àwọn ẹ̀rọ tí màá fi ṣiṣẹ́ ti íńtánẹ́ẹ̀tì, àwọn ìwé, àwọn fáìlì àti àwọn lápútọọ̀pu. Inú àpò ẹ̀yìn ni mo máa ń kó síi. Tó bá dẹ̀jẹ́ pé mo ń rìnrìn àjò lọ sí ìlú mìíràn náà ni, mà á gbé àpò ẹ̀yìn dání torí bẹ́ẹ̀ ni màá kó àwọn ǹkan tí mo máa ń lò. Ìbẹ náà dẹ̀ ni màá kó àwọn aṣọ. Tí mo bá ti pé ẹrù mi ò pọ̀ jú, mà á gbé àpò ẹ̀yìn kan àti èyí tí màá fà lọ́wọ́, mà á gbé ẹyọ kan náà. Ìyẹn máa ń lo wá fàá tí mo fi máa ń gbé àpò ẹ̀yìn.

Báwo ni mo ṣe máa ń bá àwọn oníbàárà sọ̀rọ̀? Bí mo ṣe máa ń bá àwọn oníbàárà sọ̀rọ̀ náà ni, à bá wọn sọ̀rọ̀ dáadáa, à bá wọn sọ̀rọ̀ pẹ̀lú ìrẹ̀lẹ̀ àti ohun ẹlẹ̀ torí, ẹ́, àwọn olóyinbo sọ pé oníbàárà máa ń, ó máa ń jẹ oyè, won máa ń, is always right, customers are always right. Àwọn oníbàárà tí mo bá fẹ́ máa bá àwọn oníbàárà mi sọ̀rọ̀, à bá wọn sọ̀rọ̀ pẹ̀lú sùúrù kí ọ̀rọ̀ àti aláyé bí iná ọjà ó ṣe lọ kí ó bá lè yé wa, tí ó fi ní sí àríyànjiyàn, tí ó fi ní sí gbọ́nmi sí gbọ́nmi ò tó, kí ọjà wa kó ba lè lọ dáadáa, kí a bá lè tà, kí a lè jèrè, kí èrè kí ó bá lè wà fún oníkálukú tí ó bá yá. Bí mo ṣe máa ń bá àwọn oníbàárà mi sọ̀rọ̀, à bá wọn sọ̀rọ̀ dáradára ní ọ̀rọ̀ ọmọlúwàbí.